Wákàtí mẹ́jo ni mo ma fi ń ṣiṣẹ́ ní ojúmọ́ ní àárín ọ̀sẹ̀. Iṣẹ́ á bẹ̀rẹ̀ ní gẹ́gẹ́ aago mẹ́sàn án ní òwúrọ̀, tó bá di aago méjìlá, máa lọ fún ìsinmi ránpẹ́, tó bá sì di aago márùn ún, iṣẹ́ á parí, má sì ma bọ̀ nílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìkíni ránṣẹ́ ní gbogbo ìgbà sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Màá ma fi ìkíni ránṣẹ́ sí àwọn oníbàárà mi, màá sì máa fi ìkíni ránṣẹ́ sí àwọn ẹbí àti ará àti ọ̀rẹ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.